Mo máa ń fọ ọwọ́ mi ní ìgbà márùn-ún lójoojúmọ́. Màá sì rí pé mo fọ̀ ọ́ pẹ̀lú ọṣẹ tó ní èròjà apakòkòrò nínú. Yálà, mo fẹ́ jẹun ni àbí mo jẹun tán, àbí mo fẹ́ ṣe nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí kí ọwọ́ mi lọ sí ẹnu mi, mo máa rí i dájú pé mo fọ ọwọ́ mi tó eemárùn lójúmọ́ tàbí ju bẹ́ẹ̀ lọ fún ààbò ara mi.

Bẹ́ẹ̀ni, mo ti gún alùpùpù rí. Mo bẹ̀rẹ̀ sí gun alùpùpù nígbà tí mo wà ní kọ́lẹ́ẹ̀jì. Mo máa ń gun alùpùpù dáadáa, alùpùpù ti bàba bàbá mi. Mo máa ń gùn ka káàkiri, mo sì ti kọ́ o mọ gún láti ìgbà tí mo wà ní kọ́lẹ́ẹ̀jì tí bàba bàbá mi máa ń fi rán mí ń ṣẹ́ káàkiri àdúgbò àbí tí a bá ń lọ sí oko, màá fi gbé bàba bàbá mi lọ sí oko.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi láàárọ̀ oníkálukú sí ibi ètò iṣẹ́ rẹ̀. Màá darí wọn, màá sì rí i dájú pé mò ń ṣe àbẹ̀wò iṣẹ́ wọn láti ìsọ̀rí kan sí ìsọ̀rí kejì. Mo má ń ṣe àyẹ̀wò iṣẹ́ wọn. Bọ́yá tí mo bá lo wákàtí kan lọ́dọ̀ àwọn ìsọ̀rí yìí, màá tún lọ sọ̀dọ̀ àwọn ìsọ̀rí mi, màá lo lo wákàtí kan, màá sì rí pé mò ń tọ́ wọn sọ́nà nípa bí wọ́n ṣe le ṣe iṣẹ́ yẹn dáadáa.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ó dára tó, ó tọ́ mí jẹun fún èmi àtàwọn ẹbí mi. A ṣẹ́kú sì wà láti san owó ilé àti láti san owó ṣòkò àwọn ẹbí mi, àwọn ọmọ mi. Tí mo bá gbà, mo sì tún máa ní àkójọ lẹ́yìn tí mo bá ṣe gbogbo ojúṣe ilé pẹ̀lú owó tí mò ń gbà.

Ara àwọn ohun tó máa ń mú mi rẹ́rìn-ín ni bọ́yá mo bá rí àwọn, alájọṣepọ̀ mi tí wọ́n bá w-- ṣe iṣẹ́ tó wú mi lórí àbí tí wọ́n bá fún mi ní àgbéga lẹ́nu iṣẹ́. Eléyìí jẹ́ ohun ìdùnnú tó máa ń mú mi rẹ́rìn-ín àbí tí mo bá rí pé ìyàwó mi ṣe ohun tó wú mi lórí nílé ó máa ń mú mi rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ àti dunnú sí wọn.

Mo máa ń ṣe ìdúnàdúrà nípa kí n bèèrè pé báwo niwo ṣe fẹ́ ṣe, báwo niwọ́ ṣe fẹ́ ṣe, èéló lọ fẹ́ tà. Tó bá wá sọye fún mi, èmi náà a wá ṣe ìdúnádúrà pẹ̀lú iye tó ṣe déedee àpò mi tí ò ní affect mi tó sì máa mú inú ti ẹ náà dùn gẹ́gẹ́ bii alábárá àbí alábàtà gẹ́gẹ́ bí kátakara.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ àbò kọ̀m̀pútà gẹ́gẹ́ bí ibítà àlo ayédẹ́. Kò sí ẹnikẹ́ni olókùlkù ló ti ní ẹ̀tọ̀ àbò kọ̀m̀pútà gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi sì ń yàn láàyò. Mo yan iṣẹ́ kọ̀m̀pútà láàyò, bóyá ká túnṣe ni àbí ká fi ṣiṣẹ́. Fún di ẹlẹ́yìí, mo ní ẹ̀tọ̀ kọ̀m̀pútà dáadáa tí mo sì fi mọ àwọn ọmọ mi. Mo ti kọ́ nígbà tí mo wà ní kọ́lẹ̀jì, òhun ni mo sì fi ń jẹun di àkókò tí mo ń sọ̀rọ̀ yìí.

Mo máa ń gẹ irun orí mi ní òpin ọ̀sẹ̀ àti irun abíyá àti irun abẹ́. Mo máa ń gẹ ní òpin ọ̀sẹ̀, gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ ọjọ́ ìsinmi, màá lọ gẹ irun mi. Tí bá gẹ irun mi tán, màá wádìí pé mo lọ wẹ, mo fọ gbogbo ìdọ̀tí tó wà ní abẹ orí mi. Mo máa yan òpin ọ̀sẹ̀ sí ojú láti fi ṣe ìmọ́tótó ara mi. Jájájá kí n gẹ irun orí mi.

Mo fẹ́ràn kí n máa jẹ èso mọ́ńgòrò lọ́pọ̀lọpọ̀ nítorí èso mọ́ngòrò yìí jẹ́ èso tó wà ní oko bàbá bàbá mi ó sì jẹ́ èso tí mo ti ń jẹ láti ìgbà èwe mi. Ó wá ti jẹ́ kí adùn èso mọ́ńgòrò kó máa gbẹ mí lóùngbẹ nígbà míì àfi kí n wá èso mọ́ńgòrò kí n jẹẹ́, kọ́kàn mi wá balẹ̀ kínú mi dùn. Mo máa ń like bí e, bí èròjà tó wà lára èso mọ́ńgòrò àti bí ó ṣe máa ń rí lẹ́nu tí mo bá ń jẹẹ́, àádùn tó máa ń fún mi. Ọmọ mi fẹ́ràn èso mọ́ngòrò lọ́pọ̀lọpọ̀

Ẹhn, mo máa ń ṣe àkópọ̀ ìrìn-àjò mi nípa bí kí n mú ìwé pélébé fún ìwé àkọsílẹ̀, màá sì múra dání fún owó tó tó owó nítorí mo lè need ilé ìtura tí màá sùn sí, àbí kí n rí nǹkan oúnjẹ tí màá jẹ lọ́nà, àbí kí n rí ǹkan kan tí màá fẹ́ ṣe ní ilé ìgbafẹ́ tí á mú mi náwó. So mo máa ń múra fún owó àti fún ìwé pélébé àti fóònù mi tí mo fi ń kámẹ́rà àwọn ǹkan tí ó bá yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù gẹ́gẹ́ bí aago márùn-ún ìdájí gẹ́gẹ́ bí Mùsùlùmí àti àwọn ìṣe tí màá ṣe kó tó di ìgbà tí màá lọ sí ibi iṣẹ́ mi. Màá jí láàárọ̀ kùtùkùtù, màá fọnu, màá fọṣọ, màá sì kírun gẹ́gẹ́ bí Mùsùlùmí kí n tó gba ilé iṣẹ́ mi lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Bọ́yá tí mo bá ń lọ síbi iṣẹ́ tọ́jọ́ tí lọ, màá gbé ẹni tó máa wà mí, ó máa wọ mọ́tò, màá sì máa jẹun tí èmi bá ń lọ sí ibi iṣẹ́, to rí máa jẹun, àbí tí mo bá ń lọ sí ìrìnàjò tí mo rí pé kò sí àkókò fún mi láti jókòó jẹun. N o wà nínú mọ́tò, n sì máa jẹun tá. Olọ́kọ̀ sì máa wa ọkọ̀ lọ sí ibi tí à ń lọ.

Ẹhn, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò pẹ̀lú ẹbí mi, torí mo rí ẹbí mi bí àkọ́kọ́, torí gbogbo ohun tí mo ń ṣe náà, mo ń ṣe nítorí ẹbí mi. Tí ó bá tó ọjọ́ ìsinmi, mo ń wà pẹ̀lú àwọn ẹbí mi, ìyàwó pẹ̀lú ọmọ, a sì jáde, a lọ ṣeré, a lọ sí ilé afẹ́ ká tó padà wá sí ilé. So, ọjọ́ ìsinmi mi, àbí tí mo bá kúrò lẹ́nu iṣẹ́, mo máa ń rí pé mo fi í lè fún àwọn ẹbí mi.

Ha! Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Fún ìdí kan àbí kejì, gẹ́gẹ́ bí i láti dènà àrùn ulcer, ó jẹ́ kí ń máa jìnnà sí oúnjẹ tó ní ata lọ́pọ̀lọpọ̀. Mi ò n fẹ́ kí ata pọ̀ níbi oúnjẹ mi gẹ́gẹ́ bí ìyàwó mi ti ṣe mọ̀, kí i sì fi ata sí oúnjẹ mi lọ́pọ̀lọpọ̀

Tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù, ma kọ́kọ́ lọ fọ eyín mi, tí n ma fọ eyín mi tán, ma wá mu tea gbóná, tí n ma mu tea gbóná tán, ma wá lọ wẹ̀, tí mo bá wá wẹ̀ tán, ma múra ibi iṣẹ́ mi kín n tó gba ẹnu iṣẹ́ mi lọ. Ma rí dájú pé mo ṣe àwọn ìmọ́tótó ilé àti ìmọ́tótó ara mi kí n tó jáde kúrò nílé ní owuroọ kùtùkùtù.

Mo máa ń ní ìpàdé ní ẹ̀ẹ̀mẹta ní àárín ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí olùdarí ilé iṣẹ́, màá ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi ní ọjọ́ Monday, màá ṣe ìpàdé pẹ̀lú wọn ní ọjọ́ Wednesday, màá sì ṣe ìpàdé pẹ̀lú wọn ní ọjọ́ Jímọ̀, ìyẹn Friday tó gbẹ̀yin ọ̀sẹ̀. Ìyẹn jẹ́ ẹ̀ẹ̀mẹta tí mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan.

Rárá o, kò sí àyè fún mi láti sun oorun ọ̀sán. Iṣẹ́ tí mo yàn láàyò kò fàyè gba oorun ọ̀sán fún mi. Torí tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, ọ̀sán yẹn gangan ni ìgbà tí mo máa ń ṣe iṣẹ́ mi tí àwọn alábárá sì máa ń wà pẹ̀lú mi dáadáa. Fún dìí èyí kò sí àyè fún mi láti sun oorun ọ̀sán lẹ́yìn tí n bá ti jí láàárọ̀ tí mo ti wà lẹ́nu iṣẹ́ mi. Kò sí àyè fún oorun lọ́sàn-án.

Mo ní ìbáṣepọ̀ tó dàn mọ́rán pẹ̀lú olórí isẹ́ mi. Yálà láti lọ gba ìmọ̀ràn pẹ̀lú lọ́dọ̀ rẹ̀ àbí láti lọ gba irú fẹ́ isẹ́ tó kàn tọ́ yẹ ká ṣe ní ojoojúmọ́. Mo ní ìdánmọ́rán àjọṣepọ̀ láàárín ọ̀gá ilé iṣẹ́ mi nítorí pé òun lọ̀gá a mi, òun ló sì ń fún mi lóúnjẹ. Ó jẹ́ èèyàn tó jẹ́ èèyàn dáadáa sí mi tí mi ò sì fi í ṣeré. Mi ò dẹ́ kí n fi ọwọ́ pa idà rẹ̀ lójú rárá, gẹ́gẹ́ bí ọ̀gá tó jẹ́ sí mi lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ máa rí àwọn oríṣiiríṣii nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n è tíi bí mi, tàbí tí wọ́n bá pa àwọn nǹkan ìtàn mìíràn fún mi, màá lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ fojú rí kí-- láti lọ fojú rí nǹkan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, wọ́n ti àwọn ilé ìsẹ̀mbáyé ó kún fún oríṣiiríṣii àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí, nígbà ìsẹ̀mbáyé. Màá lọ síbẹ̀ láti lọ wò ó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ, pàápàá jùlọ oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bí wọ́n ṣe ń se, torí pé ìyá ìyá mi tí mo gbé lọ́dọ̀ rẹ̀, ó jẹ́ ẹni tó ń ta oúnjẹ. Mo sì fẹ́ràn kí n máa se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Àjàjà bí i ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn kí n máa se gẹ́gẹ́ bí i oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí jù. Kò sí irúfẹ́ oúnjẹ tí mi ò mọ̀ ṣe, mo fẹ́ràn kí n máa se oúnjẹ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Mo ti lọ sí òde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bọ́yá bí òde ìgbáfẹ́ àbí òde ayẹyẹ gẹ́gẹ́ bí ìgbéyàwó àbí gẹ́gẹ́ bí òde à ń ṣọdún àbí à ń ṣe àjọ̀dún. Mo máa ń fẹ́ràn kí ń máa lọ sí òde ìyẹn, bọ́yá bí a ń ṣe party àbí fún ọjọ́ ìbí. Kódà mo lọ sí ọ̀kan lónìí gẹ́gẹ́ bí òde ọjọ́ ìbí.

Rárá o, rárá o, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo máa ń fi òpin sí ìbínú mi tí mo bá ti wọ inú ọkọ̀. Gbogbo nǹkan yówù tó bá lè máa bí mi nú tí mo bá ti wọ inú ọkọ̀, máa fi òpin sí ìbínú mi láti dáàbò bo ara mi àti àwọn tí mo gbé sínú ọkọ̀ torí èmi e ò láàbò rárá tó bá ń bínú, má ṣe wà mọ́tò.

Rárá o, mi kò ní korira sí oúnjẹ kankan, kò sì sí oúnjẹ tí ẹnu mi kọ́. Gbogbo oúnjẹ pátá ni mo fẹ́ràn láti máa jẹ. Ní òpin ìgbà tọ́bà ti jẹ oúnjẹ, kò sí oúnjẹ kankan tí mo ní korira sí. Torí mo jẹ́ ẹ̀dá tó láìkì oúnjẹ lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń jẹun ní àkókò sí àkókò. Fún di elé yìí, kò sí oúnjẹ kan tí mo ní korira sí.

Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ kékeré nípa àwòrán yíyà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wón kọ́ wa nígbà tá a wà ní kọ́lẹ́ẹ̀jì. Mo lè ya àwọn oríṣiríṣi àwòrán gẹ́gẹ́ bí ǹkan tó ń mí àbí ìtí ò ń mí. Mo lè ya oríṣiríṣi àwòrán lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí kí n ya ilé, kí n sì fún un ní àwòrán à kí n fún ní àwọ̀ tó da àbí kí n ya mọ́tò àbí kí n ya ènìyàn, kí n fún wọn ní àwọ̀ tó bá wọn lára mú.

Ara àwọn áàpù tí mo máa ń lò jù ni bí Facebook, YouTube àti WhatsApp. Àwọn áàpù yìí jẹ́ áàpù tí mo máa ń fi ṣe ìpolówó ọjà mi, tí mo sì máa ń fi bá àwọn alábàárà mi sọ̀rọ̀. Mo sì máa ń fi bá àwọn ẹbí mi náà sọ̀rọ̀ lórí WhatsApp. Fún díẹ̀ eleyii, àwọn áàpù mẹ́ta yìí mi ò kí ń fi wọ́n ṣeré rárá. Wọ́n jẹ́ àwọn áàpù tó ń fún mi ni-- tó ń mú owó wọlé fún mi.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ijó, mo fẹ́ràn ijó gan. Torí mo jẹ́ èèyàn tó ti ń jó láti ìgbà tí mo ti wà ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀, tí mo sì lọ máa ń jó fún sùkúù wa tí a bá ní competition. So, fun idi eleyi mo like ijo gan ni di isin yii mo si ma njo. Mo máa ń lọ sí club, mo sì fẹ́ràn kí n máa jó dáadáa tí nba wà níbẹ̀.

Ah! Mo fẹ́ràn kọfí, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí tí mo bá jíla ró, tí mo bá tíì mu kọfí, òǹgbẹ rẹ̀ á mọ́ gbé mi. Tí mo bá gbé kọfí sẹ́nu, ìdí tí mo fi láìkì kọfí ju tíì lọ ní pé, tí mo bá, mo mọ́ ń láìkì òórùn àbídùn tí kọfí máa ń fún mi. Mo ń mu kọfí láàárọ̀ kí n tó lọ ibi iṣẹ́. Tí mo bá dé ibi iṣẹ́ mi, màá tún mu kọfí. Mo si fẹ́ràn kọfí mi ni gbígbóná dáadáa.

Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀. Mo ní aṣọ òtútù mo sì máa ń wọ̀ ọ́ nígbà òtútù. Tí ó bá di àsìkò ọyẹ́ báyìí, màá wọ aṣọ òtútù mi tí mo bá ń torí pé màá jí jáde lọ sí ibi iṣẹ́ nígbà tí òtútù mú láàárọ̀ kùtùkùtù. Tí mo bá sì ń bọ̀ láti ilé iṣẹ́ mi, n wọ aṣọ òtútù mi láti dáàbò bo òtútù àyà.

Mo fẹ́ràn kí n máa gbọ́ kíka Al-Qur'ani tí mo bá wà nínú ọkọ̀ mi. Ó jẹ́ nǹkan tó máa ń fún mi ní inspiration láti má le sùn, torí bí wọ́n bá ṣe ń kà, bẹ́ẹ̀ ni màá fi ọkàn bá a lọ. Yálà tí mo bá rìnrìnàjò kékeré ni àbí rìnrìnàjò tó pọ̀ rẹpẹtẹ, mo ma fẹ́ràn kí n máa gbọ́ Al-Qur'ani ní kíka Al-Qur'ani níbi rédíò ọkọ̀ mi.

Mo fẹ́ràn kí n máa wọ aṣọ kóòtù lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò, mo máa ń wọ aṣọ kóòtù. Òun ló jẹ́ aṣọ tó bo iyòkù mi gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́ tí mo jẹ́. Mo máa ń wọ aṣọ kóòtù lọ síbi iṣẹ́ láti Monday títí di ọjọ́ Jímọ̀.

Mo jẹ́ èèyàn tó ga díẹ̀, gẹ́gẹ́ bí mo ga bí feet mẹ́fà. Bí gíga yi dẹ̀ ṣe jẹ́ ní ẹbí mi, a jẹ́ èèyàn tó máa ń ga ní ẹbí mi dáadáa. Ni ẹbí ìyá àti ní ẹbí bàbá, a jẹ́ èèyàn tó máa ń ga. So èmi gangan, alára mo sì ga bí feet mẹ́fà.

Kọ́kọ́rọ́ mi, mo pín kọ́kọ́rọ́ mi sí ọ̀nà méjì. Mo fi nkan pamọ́ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ kòríkòsùn mi. Mo fi ikan sí inú mọ́tò mi tá a jọ máa ń rìn. Yálà, mo jáde ni àbí mọ́tò mi wà nílé tí mi ò jáde. Ijọ́ tí mo bá jáde, tí mo bá sọ kọ́kọ́rọ́ nù, mo mọ̀ pé màá rí ẹ̀dà kọ́kọ́rọ́ mi ní inú ọkọ̀ mi àbí kí n lọ rí ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ tímọ́ tímọ́ tá a mú léti ra wá.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo jẹ́ èèyàn tí ojú rẹ̀ gún régé, ti ojú rẹ̀ dẹ̀ ṣe é wò dáadáa. Kódà láti ìgbà tí a ti wà ní ṣùkú pẹ̀lú àwọn ilẹ iwe alákọ̀ọ́bẹ̀rẹ̀, ní gbogbo arádúgbò ti mọ̀ pé ati ala jo ṣepọ̀ àti ẹni tí a jọ wà ní ṣùkú ti mọ̀ pé mo ní ojú tó dára, tó gún régé, tó dẹ̀ ṣe é wò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọrísìrísìí fìlà ni mọ ní gégé bí aṣọ tó jé aṣọ yọrùbá mi Mo sì ní fìlà fún aṣọ kọ̀ọ̀kan. Mo máa ń jẹ́ ẹni tó máa ń wọ fìlà ní ọjọ́ Jímọ̀, Saturday àti Sunday. So, mo sì máa ń wọ fìlà tí ó jẹ́ fìlà kango náà fún aṣọ tó jẹ́ aṣọ ìgbàlódé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹ̀dà tó ní ìpamọ́ gidigidi, mo máa ń fi owó pamọ́ fún ìgbà tí màá ní ìdí rẹ, yálà fún ká pé kó tó di àkókò tí màá san owó ilé tí mò ń gbé àbí fún owó ilé ìwé àwọn ọmọ àbí fún nǹkan tí mo ní lọ́kàn láti ṣe lọ́jọ́ iwájú. Iwọn àwọn ìdí rẹ tí mo sì máa ń fi owó pamọ́ fún ìgbà àkókò tí màá fi ní dí rẹ̀.

Ah! Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn gẹ́gẹ́ bí àlọ́ tí àwọn bàbá bàbá wa fi bẹ̀rẹ̀ fún wa nígbà tá a wà ní fílèjì. Wọ́n máa ń pa àwọn àlọ́ yáníbo, àlọ́ ìrere, àlọ́ àwọn ẹranko lorisirisi, ó jẹ́ nǹkan tó pani lẹ́rìn tó dẹ̀ máa ń múnú wa dùn dáadáa.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Bọ́yá mo bá fi àwòrán mi, mo fi ṣe àwọn iṣẹ́ tó lágbára. Tí ó bá wá di alẹ́ tó yẹ kí n sùn, mo tún fi ṣe iṣẹ́ tí mi ò fi ayé lẹ̀ fún ọ̀run rárá. Ó máa ń jẹ́, ó máa ń ṣe okùnfà tó máa ń mú orí máa fọ́ mi. Kì í sì ṣe nǹkan tí màá lo ògùn fún, nǹkan tí mo ní àtìwá akòókòó tí màá fi sùn.

Fóònù alágbéka mi jẹ́ fóònù tí àwọn vivo ṣe, orúkọ èní vivo. Vivo sì jẹ́ fóònù tí mo fẹ́ràn dáadáa, mo fẹ́ràn ilé iṣẹ́ vivo, mo sì fẹ́ràn iṣẹ́ wọn. Ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta Fifo tí mò ń lò. Lẹ́yìn ìgbà tí mo ti ra vivo tí mo bá sì tún pàrọ̀ fóònù mi, vivo náà mo sì máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ gẹ́gẹ́ bí ìdáàbòbò. Gẹ́gẹ́ bí engineer tí mo jẹ, mo máa ń di spanner mú dáadáa. So fún di èléyìí láti dáàbòbò ọwọ́ mi àti èékánná mi, mo máa ń lo, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa fún ààbò ọwọ́ mi. Nítorí iṣẹ́ tí mo yàn, ó jẹ́ iṣẹ́ tí màá mọ gba spanner, tí màá dẹ̀ mọ mú hammer ná. So fún idi èyí, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa tí n bá wà lẹ́nu iṣẹ́

Rárá o, mi ò lu etí rí, ọkùnrin ni mí. Ó sì lò òdì sí àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá kí ọkùnrin máa lu etí àbí kí ó máa ṣe ọ̀ṣọ́ tó bá jẹ́ ti obìnrin. Fún di eléyìí, ààyè ò gbá, òfin ò gbá àti pé àsà mi ò fààyè gbá kí n máa lu etí bí obìnrin.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí i fíléjì tí mo ti wà, agbègbè tí mo ti wà, a máa ń kọ lẹ́tà ìyen àtẹ̀ránsẹ́, a sì máa ń tẹ di isín yii naa. Bóyá tà bá fẹ́ kọ lẹ́tà sí àwọn ìwé, àwọn olóṣì, àwọn òṣìṣẹ́ wa àbí àwọn alájọṣepọ̀, a máa ń fi lẹ́tà barawà sọ̀rọ̀, táwọn na ó sì mú èsì wá fún lẹ́tà wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀, mo mọ bí a ti ń wẹ̀ dáradára. Èyí jẹ́ ara àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wa láti kékeré. Gẹ́gẹ́ bí ọmọdé, wọ́n ti kọ́ wa bí a ṣe lè máa dá wẹ̀, bí a ṣe lè máa dá ṣe ìmọ́tótó ara. Mo sì máa ń ti dá, mo ti lè dá ìwẹ̀ wìwẹ̀ láti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún mẹ́wàá di ojúgbà mi báyìí. Mo sì lè dá ìwẹ̀ mi wẹ̀ fúnra mi àti ìmọ́tótó ara.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó ṣì jẹ́ eré ìdárayá tí mo máa ń ṣe ní òpin ọ̀sẹ̀. Màá lọ sí pápá ìṣeré láti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, tí n bá ṣì délé, màá wẹ̀, màá wá jẹ èso aṣaralóore. Eré ìdárayá jẹ́ eré tó máa ń fún ara ní okun àti agbára dáadáa. Fùn ìdí eleyìí, mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa.

Mo máa ń se ètò iṣẹ́ àkànṣe mi nípa kí n ṣe ètò àkànṣe, kin ń ṣe àkànṣe ìgbà sílẹ̀ fún iṣẹ́ àkànṣe. Láì dàpọ̀ mọ́ iṣẹ́ tó kúrò níyàn tí mò ń ṣe. Mà á wá àsìkò fún iṣẹ́ àkànṣe mi tí yàtọ̀ sí àsìkò tí mo fi ń ṣe ojúlówó iṣẹ́. Nítorí iṣẹ́ àkànṣe mo gbọdọ̀ ṣe é ní ọ̀nà tó yàtọ̀ láti lè buyì kún iṣẹ́ mi.

Ẹn, ara àwọn tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni, màá wo ìlera ara ẹ, màá sì wo àwọn ibi tó ti ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí i ìmà tó ti ní. Màá sì wo ẹ̀ ìpáàlí ẹ̀rọ àyìnpẹ̀ certificate rẹ̀ láti mọ irú iṣẹ́ tó ti ṣẹrí àti kí n mọ, kí n mọ gbèdéke làákàyè rẹ̀ nípa isẹ́. Màá sì wo ètò ìlera ara rẹ̀

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni Golden Star. Golden Star jẹ́ ẹgbẹ́ eré ìdárayá orílẹ̀ èdè mi Nàìjíríà, wọ́n sì jẹ́ eré ìdárayá tó, tó mọ bọ́ọ̀lù gbá dáadáa tí wọ́n ò ṣe é fi ojú àwọn fans wọn gbilẹ̀. Wọ́n máa ń gbá bọ́ọ̀lù kárakára ọkàn mi sì máa ń balẹ̀ tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù pé wọ́n sì lè ṣe àdàpadà rere láti mú nu àwọn coach wọn dùn àti àwọn fans wọn dáadáa.

Mo mọ̀ n yanjú ìṣòro ẹ̀rọ ayélujára, ayélujára mi nípa kí n wá, kí n gbé lọ sí ibùdókọ̀ tí wọ́n ti ń tún ṣe, tó bá ní ìṣòro tàbí tí e mi náà bá de ri pé irú ìṣòro tó ti mọ ní ju ni, bẹ́ yá bíi kí ṣájà kó bàjẹ́, màá lọ ra ṣájà fúnra mi tí màá ti yẹ̀ ẹ́ wò gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀rọ tí mo ní. Màá yẹ̀ ẹ́ wò tí màá rí pé ṣájà ni problem mi, màá lọ ra ṣájà. Tí è bá wá rí pé kì í ṣe ṣájà ni ìṣòro ẹ, ó gbe lọ fún àwọn alámọ̀jútó tó ń tún.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Èmi gẹ́gẹ́ bí Mùsùlùmí, òdodo. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀maàrún lójúmọ́. Màá lọ ní àárọ̀ ní ìdájí, màá lọ ní ago kan, màá sì lọ ní ago mẹ́rin, màá lọ láago méje, màá sì lọ ní ago mẹ́jọ. Ẹ̀maàrún ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní ojúmọ́

Rárá o, mi ò ń mu Ògùn lójoojúmọ́. Bóyá mo bá lọ ibi iṣẹ́ yálà ó rẹ̀ mí jù, àbí mo ṣe iṣẹ́ tó ju agbára mi lọ, tí mo bá dé láti ibi iṣẹ́, màá lo ògùn fún ìlera ara mi àti láti lè rí oorun tó péye sun. Yàtọ̀ sí eléyìí, kò sí ìdí kan tó lè mú mi máa lo ògùn ní ojoojúmọ́. Ẹ̀kan láàárin ni mo máa ń lo ògùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. Kódà, mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alábàárà mi lọ́pọ̀lọpọ̀ lóri fóònù. Torí pé ayé ti dáyé fóònù, gbogbo èèyàn ló sì ní ìṣe mi tó lè fi àkókò rẹ̀ ṣe. Mo ní ìgbàgbọ́ pé kó digbá ta bá kó ra wá jọ, ká to lè ṣe ìpàdé. Fún di eléyìí àwọn alábàárà tá jọ̀ ń ṣe àwọn alájọṣìṣẹ́ pọ̀ mi, a máa ń ṣe ìpàdé lórí fóònù. Gbogbo oríṣi ìdojúkọ ta bá ní a sì sọ ọ láso yékéyéké láàárín ara wa.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn eré ìdárayá. Dáadáa, mo fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá tó jẹ́ pé tó bá di òpin ọ̀sẹ̀, ìyen weekend, a máa ń lọ ṣe eré ìdárayá tó sì jẹ́ pé ẹni tí ò bá ní ìforúkọ sílẹ̀, àmì ìforúkọ sílẹ̀ àbí àmì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ẹni tó forúkọ sílẹ̀, a ò ní gbà á láyè láti bá wa ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà tí mo fi ń sin tòlótòló, mo ní ọgbà tí mo fi ń sin ẹja, mo sì ní ọgbà tí mo fi ń sin àwọn ewúrẹ́ àti àgùntàn. Mo ní ọgbà yìí sí ẹ̀kùnlé mi, mo sì ní ọgbà ránpẹ́ tí mo fi máa ń ti gbin nǹkan ọ̀gbìn mi. Nítorí pé mo lérò pé gbogbo nǹkan tí mo bá ní, tí mo bá ní ìlò si, mo gbọ́dọ̀ rí lẹ́kùnlé mi. Nígbà tí mo bá fẹ́ ja adìẹ, mi ò jáde lọ ra. Mo ní ọgbà fún gbogbo ẹ́ tí mo ń sin wọ́n dáadáa.